Ṣé o máa ń na ara rẹ? Rárá o, mo ò kí ń na ara mi o.

Níbo ni o máa, níbo ni o máa, níbo ni, níbó máa ń ra nkan? Oma nra nkan nínu ilé ìtajà. Níkan jùlọ mo máa order ikọ́n ní online. Bi eyan ti máa ń polówó online, mo máa ń order nǹkan, mo dẹ máa order nǹkan ní shop ibi tí wọn ti ń tajà.

Nígbà wo ni o máa gẹ irun rẹ? Ìgbà tí mo máa ń gẹ irun mi nígbà wo? Mi ò mọ̀, kí mo má dúró dé kí irun mi kún kí n tó lo, kí n tó lo gẹ̀ ẹ́. Ìgbà mìíràn irun mi ò ní kun, màá lo gẹ̀ ẹ́. Ìgbà mìíràn máà kún, màá gè ẹ́ náà. Ó ṣáájé, ó ṣáájé, ó ṣẹ máa ń rí iṣẹ́, ó máa, ó máa depend sí bí irun mi ṣe máa rí, bí irun mi ṣe rí rí akọkọ yẹn.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbaára? Mo máa jẹ́ ọjọ́ lárú òníbára, ní òmi tó máa ní ounjẹ sẹ́pẹ́ẹ̀lẹ̀ àwọn oníbára. Mo ti gbà mí lásán tí oúnjẹ wa pọ̀, àjá máa jẹ́ pẹ̀lú àwọn oníbára mi, mo ti gbà mí wá tí ó bá dẹ́kun náà, ẹmi lè kọ́ ọ tán.

Ṣé o ti dé tí lo èrò ayarabiasa ọjọ́ kan rí? Óṣe pàtàkì fún mi, a ti ń kọ́ yàn ṣe pàtàkì. Nínú ilé mi ì, lè sọ pé bóyá mo ti dúró fún ọjọ́ kan rí láì lo fóònù torí ó ṣe pàtàkì fún ni ní ìgbésí ayé ẹ̀dá. Pàápàá jùlọ náà tí èèyàn òbá ní fóònù, ó ma ń ó ma ń rí bákan lára èèyàn. Àbí tí fóònù èèyàn bá kú náà, tóò bá rí fóònù fi pè yàn náà ó ma ń rí bákan ni.

Irú ìbí, ìbí, ìbiṣẹ́ wo ni o fẹ́ràn wo ìbiṣẹ́ wo ni mo fẹ́ràn wo? Ìbisẹ́ tí emi fẹ́ràn wọ́pọ̀, ẹ́ yẹ, mo fẹ́ràn láti wo ilé, ilé ìf, ilé ìfowópamọ́ tí a ń pè ní báǹkì, mo fẹ́ràn láti wo ilé ìtọ́jú tí a ń pè ní hospital, mo sì fẹ́ràn láti wo industry ibi ti wọ́n ti máa ń ṣe, àwọn factory ibi ti wọ́n ti máa ń ṣe oríṣìíríṣìí omi àbí àwọn, àwọn ibi ti wọ́n ti máa ń produce àwọn Guinness, Coke, àwọn bíi àwọn yẹn. Mo laike àti mo fẹ́, mo fẹ́ láti lọ wo bí wọ́n ṣe máa ń ṣe láti ní òye.

Nígbà wo ni o kẹ́yin ni ìrìn àjò fún iṣẹ́? Nígbà tó ẹ̀mú ni wọ́n fún iṣẹ́. Láìpẹ́, láìpẹ́, láìpẹ́ olè jọjọ méjì àpọ̀jọ̀ mẹ́ta wá sí, óò hẹ mọ́tò mi breakdown. Lẹ́yìn mo wá, mo rẹwà wọ tákísì lé ètò bí mo ṣe rí tí mo fi ń ṣiṣẹ́.

Ṣé o ti bẹ̀rẹ̀ ìrànilọ́wọ́ láti ọdọ olùṣètò abúlé mi? Mi, mi ti bẹ̀rẹ̀, bọ́ti inú mi máa dùn tí ó bá lè ṣe àrànlọ́wọ́ fún mi. Pàápà jùlọ náà tó bá lè, tó bá lè ràn mí lọ́wọ́ ní ọ̀nà kan abí ọ̀nà méjì, inú mi má dùn gan.

Ṣo ma jẹ oúnjẹ tó ku? Oúnjẹ tó ku, mi o kí máa n jẹ o, ta awọ wọn máa sọ pé àwọ̀ HBD ká bá àwọ̀ ajẹ pẹ́ tí tí èyí bá n jẹ ẹnu wa gbẹ́ fún ẹ. Mo kí má jẹ oúnjẹ tó kún, oúnjẹ tó kún mo máa ń jẹ.

Èdè wo ni o fẹ́ kọ́? Ẹ̀dẹ̀ tí mo fẹ́ kọ́ ni ẹ̀dẹ̀ French tí wọ́n ń pè ní Aglofo. Inú mi ma dùn tí mo bá dẹ̀ kọ ẹ̀dẹ̀ French láti sowọ́pọ̀ pẹ̀lú àwọn neighboring country tí ó sọ rárìn ní Nigeria, bí i àwọn Cote D'Ivoire, bí i àwọn Cameroon, bí i France, àwọn country tí wọ́n máa ń sọ French. Inubmi ma dùn tí mo bá lè kọ́ French gẹ́gẹ́ bí èdè mi.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Ẹgbẹ́ kan la jọ wa a de ti mọ̀ pé ókay, ibi kan la jọ n ṣiṣẹ́, ibi kan ni a ti jọ n ṣiṣẹ́. A gbọdọ̀ ṣiṣẹ́ ní ọ̀nà tó yẹ, ọ̀nà tó to àti óna tó yẹ láti mọ̀ pé ókay ẹgbẹ́ kan la jọ wa. Kò ní sí pé à, ẹ́, àbúrò mi ló jẹ́ o àbí ẹ̀gbọ́n mi ló jẹ́ ẹ, mo no pé ẹgbẹ́ kan la jọ wa a dẹ̀ máa ṣiṣẹ́ ní ọ̀nà tó to àti óna tó yẹ.

Nígbà wo ni o má a ń ra epo fún ọkọ̀ rẹ? Ìgbà tí mo máa ń repo fún ọkọ̀ mi, ìgbà tí kò bá si epo sínú ọkọ̀ ló máa ń rẹpo. Pa àpá julọ náà tí èmi bá lọ sí ibi tó jìn, tí n bá lọ sí ibi tó jìn, màá repo sínú ọkọ pé ma ma mẹ́ṣẹ́ pé mo fú, mo fú, mo fúlù ínú ọkọ̀ mi.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Òpọ̀wọ̀ ẹ̀kọ tí mo máa ń wọ̀, mo máa ń wọ̀ sleeping suit mo máa láṣọ, mo máa pè é láṣọ sleeping suit. Àná tí èèyàn bá máa fi sùn, mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn. Nígbà mí mo máa ń wọ̀ boxer, boxer ni mo máa ń wọ̀ jù. Boxer mi àti singlet mi ni mo máa ń wọ tí mo fẹ́ lọ sùn.

Ṣé ma wọ ago ọwọ́? Màá wọ ago ọwọ́, ṣe ma wọ ago bẹ́ẹ̀ ni, màá wọ̀ ọ́ nígbàkigbà tí mo bá ń jáde. Nígbà tí mo bá mọ ibi tí mo fẹ́ lọ. Màá wọ ago ọwọ́, s'ọ́wọ́.

Ṣé o máa ń gbé àpò ẹyin? Bẹ́ẹ̀ni, mo màá n gbé àpò ẹyin. Nígbà tí mà á tí àwọn, nígbà tí mo wà ní kékeré, tí mo bá ti bá àwọn òbí mi lọ sí oko, oko ẹyin, pàápàá jùlọ a tún ń ṣe gari.

Ṣé o mọ bí a ti ń pa ẹja? Ọmọ Ìlajẹ ni mí, ibi tí mo ti wá gangan ni ibi tí ẹja wà. A ní omi òkun, a dẹ̀ ní omi ọ̀sá. Páàpá jùlọ náà mo mọ bí a ti máa ń pẹja. Mo mọ fún, mo mọ ẹja, ẹja ọ̀sá, pa. Mo dẹ̀ mọ bí wọ́n ṣe ń pa ẹja, ẹja òkun. Méjèèjì ẹja ọ̀sá àti ẹja òkun mo bí wọ́n ṣe máa ń pa ẹja dáadáa. Ọmọ ọlajẹ di mi, mo dẹ̀, ọmọ ọlajẹ ni mi mo dẹ̀ fẹ́ràn ẹja dáadáa.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòwò ní isẹ́? Mo ṣe máa ń kojú àwọn ìṣòwò ní isẹ́, màá fun ní tí ìṣòwò yẹn bá pọ̀, mi màá fún un, màá gba break. Tí wọ́n bá dé gba break náà, màá concentrate sí nǹkan tí mò ń ṣe. Kí n gba break, kí n rest di e Bí bá dé tí rest di e, màá mọ bí mo ṣe máa ṣe ọ̀nà tí mo máa gbe gba.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, mo máa ń fún wọn ní owó àfikún, eléyìí tán máa ń pè ní leave bonus or allowance. Mo máa ń fún won awájù lọ́nà tó bá jẹ́ òṣìṣẹ́ tó máa ń ṣiṣẹ́ dáadáa tí ó mú wá ṣiṣẹ́, tó ṣiṣẹ́ dáadáa, mo máa fún lówo àfikún.

Ìrọ̀rí mélòó ni ò máa ń lò? Ìrọ̀rí méjì, méjì. Méjì ẹ, ọ̀kan ni mo máa ń lò nínú méjì ẹ, bí mo bá lá àlejò, màá fọkàn fún àlejò, màá lò, màá lò ọ̀kan nínú méjì, méjì ni mo ní, méjì ni mo máa ń lò.